Ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́? Mo máa ń lo fóònù mi ní ojúmọ́ ó kéré jù ní wákàtí mẹ́fà, nítorí pé mo máa ń lo fóònù mi fún iṣẹ́ ṣíṣe ní orí Íńtánẹ́ẹ̀tì.

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù òhun ni ìrẹsì. Ìrẹsì pé oríṣiríṣi, èyí tí wọ́n ń pè ní fried rice, òhun ni mo fẹ́ràn láti máa jẹ ní oòrèkóòrè. Ìrẹsì jẹ́ oúnjẹ tí ó máa ń fún ni ní okun àti agbára, tí ó máa ń fún àgọ́ ara ẹni ní okun àti agbára. A je ju ìrẹsì kò dára.

Ṣé mo má, ṣé mo jẹ́ ènìyàn tí ó má ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó má ń jí ní kùtùkùtù, pàápàá jùlọ tí mo bá tètè sùn. Ní ìgbà mìíràn tí mo bá ṣe iṣẹ́ wọ inú òru, mo máa ń sùn dáadáa láti lè tún jí fún iṣẹ́ òmíràn ní òwúrọ̀ ọjọ́ kejì.

Ṣé mo máa ń fin tùràrí? Rárá o, mi ò kí ń fi tùràrí. Mo ní ìran pé tùràrí jẹ́ ohun tí àwọn, àwọn ẹ́, ìjọ́sìn, ilé ìjọ́sìn kọ̀ọ̀kan tó máa ń lò. Ṣùgbọ́n èmi kò ń lọ sí irú eré ìjọ́sìn bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gba ímeèlì àìwúlò. Ṣùgbọ́n nígbà tí mo bá gba irú àwọn irúfẹ́ ímeèlì bẹ́ẹ̀, mi ò kì í ṣìí, àfi bí pé àpótí ímeèlì mi ti mọ̀. Tí mo bá ti gba irúfẹ́ àìwúlò ímeèlì náà, kò kì í fi sí ibi tí mo máa tètè rí. A fi pamọ́ sí ibi kan tí kò, tí mi ò ti ní rí, tètè rí.